Bi emi ṣe ń tọ́jú ìlera mi ní báyìí. Àkọ́kọ́ mo máa ń jẹ oúnjẹ tó dáa, mo máa ń jẹ oúnjẹ dáadáa, mo dẹ̀ máa ń mu omi dáadáa, mo máa ń sùn dáadáa kí n fi ní sí mi. Mo de ma n tọ́jú ara mi ti, ti mo ba saare mo de máa ń sinmi, ìsinmi bí pé kí n jáde, kí n gbé ra mi jáde, kí n lọ, kí n lọ jẹ́ gbádùn díẹ̀ kí n padà wa mo de ń ṣe exercise, body work lójoojúmọ́. Nǹkan ti mo fi n tọ́jú ìlera ara mi niyen.

Oṣù tí wón bí èmi ni oṣù kẹrin ọdún. Oṣù kẹrin ọdún yẹn wá jẹ́ April. Oṣù tí mò ń celebrate, tí mò ń ṣe àjọ̀dún, à, ọjọ́ ìbí mi ni oṣù kẹrin ọdún, April.

Bí mo ṣe ń yan, bí mo ṣe ń yan ẹ̀bùn ni pé nǹkan tí mo máa ń wò nínú ẹ̀bùn ni nǹkan tó bá máa ṣe ànfàní fún emí, nǹkan, ìyẹn ni mo máa ń yẹ̀wò, ìyẹn ni mo máa kọ́kọ́, eh, fi priority lé, nǹkan tó máa ṣe ànfàní fún mi. Eléyìí tí ò bá ní ṣe, tí ò bá ní ṣe ànfàní fún mi, mi kí ń, mi kí ń wo. Àmọ́ eléyìí tó máa ṣe ànfàní fún mi yẹ, pẹ̀lú eléyìí tí ò wọ́n, tí mo lè afford, àwọn ni mo máa ń wò nínú, àwọn mo máa ń yàn nínú ẹ̀bùn.

Tí mo bá ń jáde láti inú ilé mi pé mo fẹ́ lọ sí òpópónà, ọ̀nà tí mo máa gbà báyìí ni, màá kọ́kọ́ jáde láti inú yàrá mi, màá jáde sínú compound, màá jáde láti gate wa, màá wá gba ọ̀nà ọ̀tún mi, ọ̀nà inú mo máa gbà kóró lọ. Ọ̀nà kékeré ni tó, tó jẹ́ pé, aà, koríko wà ní ẹgbẹgbẹ ẹ́, aà, lọ́ lápá òsì mi, football field wà níbi ibẹ̀ ibí tí àwọn ọmọdé tí ń gbá bọ́ọ̀lù. Lapa ọtun mi, apostolic faith wa nbẹ church. Ṣó ọ̀nà yẹn mo máa gbà lọ sí isalẹ títí tí màá fi dé òpópónà.

Ìgbéyẹwó iṣẹ́ tó kẹ́yìn, ó máa, ó máa ń lera àti ṣe. Torí tí ènìyàn bá ti ń ṣiṣẹ́, especially emi tí mo bá ti ń ṣiṣẹ́, tí mò ń ṣiṣẹ́, tí mò ń ṣiṣẹ́, tí iṣẹ́ yẹn bá ti fẹ́ máa parí, ìgbà yẹn ni maa maa feel pe o rẹ mi tàbí ki n da iṣẹ́ yẹn dúró ki n pati di ọjọ mii. Torí ti iṣẹ́ bati fẹ parí ìgbà yẹn lo maa n royan loju. Àmọ́ tí a bá ti bẹ̀rẹ̀ ẹ, a máa ń se. So ìròju yẹn ni pé, àáa, ká kúkú fi lẹ̀ ká fi lẹ̀ dojọ́ mii. Ṣùgbọ́n tí ènìyàn bá tẹra mọ́ṣẹ́ tó kúkú ṣe tó parí ẹ̀, ó máa ní ìfọ̀kànbalẹ̀.

Àwọn ìtàn tí mo máa ń sọ fún ọmọdé kò ju pé kí n sọ ìtàn tó máa jẹ́ kí wọ́n rẹ́rìn, ìtàn tó máa jẹ́ kí wọ́n, kó tó máa jẹ́ kí wọ́n sseat up láti máa kàwé wọn. Torí olùkọ́ ni mí, so mo máa encourage àwọn ọmọ dáadáa. Mo dẹ máa ń pa ìtàn àbí bí nǹkan bí àló tó máa pa wọ́n lẹ́rìn tó máa jẹ́ kí wọ́n jára mọ́ṣẹ́ tan ń ṣe láti máa kàwé dáadáa. Iru ìtàn ti mo maa n pa fún àwọn ọmọdé niyẹn.

Orin tí èmi fẹ́ràn jù ni orin ìgbàgbọ́, orin àwọn Krístẹ́nì, orin tí a ń kọ ní ṣọ́ọ̀ṣì. Irú àwọn orin tí èmi fẹ́ràn nìyẹn torí ọmọ Ọlọ́run ni mí, èmi ò kí ń lọ sí klọ́ọ̀bù. Orin tó dẹ̀ wà lórí fóònù mi ń ṣin gan-an orin, orin ẹ̀sìn ni, orin Krístì ni. So, irú orin tí èmi máa ń láìkì jù ni ẹ.

Ni ọdún mẹwa to n bọ, agbègbè mi yìí o ti maa advance gan. Àwọn ilẹ̀ tó ṣìkù tí wọ́n ò tí ì kọ́lé sí, wọ́n á ti kọ́. Àwọn kan wà ní ìsìn ti wọn ti bẹ̀rẹ̀ ilé yẹn kíkọ́. Àwa gan fúnra wa, church wà tó wà n bí, à ń kọ permanent site wà ń sin. À, títí ọdún mẹ́wàá tó ń bọ̀. À, kí n tìẹ sọ pé, ní títí ọdún, ọdún kan, ọdún ta fẹ́ bọ́ sí a ti máa parí ẹ̀. Títí ọdún mẹ́wàá tó ń bọ̀ a ti máa ṣe ọ̀nà dáadáa tó jẹ́ pé mọ́tò a máa rìn dé ibi bẹ̀ láìsí wàhálà kankan. Ọdún mẹ́wàá tó ń bọ̀, títí ọdún mẹ́wàá tó ń bọ̀ ní ọgbọ́n, ní àdúgbò tí mo wá yìí, a ti máa ṣe culvert tó dá, ojú ọ̀nà omi tó dá pẹ̀lú ojú ọ̀nà tí ọkọ̀ a máa gbà. Ó ti máa wà ní gbogbo ibi àwọn ọgbọ́n mi dáadáa.

Àwọn ọmọdé ń gbá bọ́ọ̀lù ní àdúgbò, wọ́n kàn ń gbá bọ́ọ̀lù ń ṣerépa titi wọ́n sá. Àwọn youth àdúgbò wa wọ́n tún ń wà ní ọwọ́ ìrọ̀lẹ́ tí wọ́n wa ń gbá bọ́ọ̀lù gidi níwájú fieldí LA Primary School wá tó wà ní ibí bàyí. Ìgbà míì gan wọ́n máa ń gbá match níbì íbẹ. So àwọn yẹn wọn academi to jẹ pe wọn ti n train, wọn dẹ maa n lọwọ fún competition.

Mo máa ń ṣe ìpè fídíò lórí WhatsApp. Orí WhatsApp ni mo ti máa ń ṣe ìpè video, tí mo bá ti fẹ́ ṣe ìpè video àti pàápàá mo máa ń ṣe ìpè Audio náà nígbà míì. Àmọ́ most of the time tí mo bá ti ní data tí mo fẹ́ pe àwọn mummy mi tàbí àwọn, àbúrò mi t'ó wà ní ibi tó jìnnà ibi tí mo wà yìí, mo máa ń ṣe ìpè video pẹ̀lú wọn ni.

Èmi—èmi ò tíì lọ sí àgọ́ rí, ṣùgbọ́n ìgbà tí èmi lọ, kìí ṣe pé wọ́n gbé mi lọ sí àgọ́. Èmi kàn lọ— a kàn lọ, a lọ béélì ẹni tí wọ́n gbé lọ ni. A lọ ran ẹni yẹn lọ́wọ́, k'á béélì ẹ̀, èmi gan kọ́ ló béélì ẹ̀, mo kàn sin ènìyàn lọ'bẹ̀ ni so kò tíì sí nǹkan kan tó gbé mi lọ sí àgọ́ rí. Mi ò ì tí ì ní case pẹ̀lú ẹnìkankan tí mo máa fi gbée lọ sí àgọ́ rí. Or kí ẹniyẹn gbé mi lọ sí àgọ́ rí.

Well, àárọ̀ mi máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ni. Tí mo bá ti jí kí n tó dìde lórí bẹ́ẹ̀dì, mo máa ń gbàdúrà. Èmi pẹ̀lú ìyàwó mi àtàwọn ọmọ mi, a máa jọjọ gbàdúrà. Ta ba ti gbàdúrà tan, ìyàwó maa n dide wọn a lọ fọ abọ wọn a lọ maa wa oúnjẹ àwọn nǹkan ti ọmọ maa jẹ pẹ̀lú awa. Èmi tí mo bá ti gbàdúrà bẹ́yẹn tán tí mo dìde, màá wá fọ ẹnu mi pẹ̀lú brush. Tí mo bá ti brush ẹrù mi, mo lè ṣe exercise díẹ̀. Bí èní tí mi lọ ibi iṣẹ́, mo ṣe exercise. Ọjọ́ tí mo bá máa lọ ibi iṣẹ́, tí mo bá ti brush, màá lọ wẹ̀, màá múra ibi iṣẹ́. Tóunjẹ bá ti wà fún mi láàárọ̀, màá jẹ oúnjẹ. Tí ó bá dẹ̀ sóuńjẹ, màá máa lọ ibi iṣẹ́ ni màá ti jẹun. Bí ààrọ mi ṣe ń bẹ̀rẹ̀ niyẹ́.

Àwọn nǹkan kan tún máa ń ṣẹlẹ̀ nílé ayé mi tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ẹ̀mí mi balẹ̀. Àkọ́kọ́, ìgbà tí ẹ̀mí mi balẹ̀ láàkọ́kọ́, òun ni ìgbà tí mo, tí mo rí'ṣẹ́. Iṣẹ́ tí mo dẹ̀ rí, tí wọ́n wá fún mi ní accommodation. Tẹ́lẹ̀, mo máa ń— mo máa—mo bá ẹ̀gbọ́n mi gbé papọ̀ ni, tí mo máa ń sanwó ọ̀kadà, owó mọ́tò lọ síbi iṣẹ́, padà wálé. Ṣùgbọ́n ìgbà tí wọ́n wá fún mi ní accommodation níbi iṣẹ́ yẹn, ọkàn mi balẹ̀ dáadáa, ọkàn mi balẹ̀. Accommodation tí wọ́n dẹ̀ fún mi, kì í ṣe pé owó kan tó pọ̀ ni mo ń san níbẹ̀. Inú mi dùn gan-an fún gbogbo period ìgbà yẹn.

À, mo máa ń gbọ́ podcast dáadáa. Mo máa ń wo àwọn podcast lórí, à, X handle. Mo máa ń wo podcast lórí, à, Facebook. Mo dẹ maa n wo podcast lórí decoder kọ̀ọ̀kan amọ topic ti emi maa n pick a ti maa wo lórí podcast oun ni topic ìgbàgbọ́, ìgbàgbọ́ kristẹni. Ìyẹn ló máa ń attract mi jù lórí podcast. Mi i ṣe bẹ́ẹ̀ máa ń like podcast àwọn ọ̀rọ̀ lórí àwọn celebrity. Mo tún máa ń wo podcast lórí àwọn actors tí wọ́n máa ń act fíìmù American movie yẹn, mo máa ń wò wọ́n dáadáa.

Ah, ẹ̀rọ tí mi ò lè ṣe láì má lò láì sí rẹ̀ òun ni ah, ẹ̀rọ tí mò ń lò lọ́wọ́ lọ́wọ̀ nsín, fóònù. Honestly, ọjọ́ tí phone mi ò bá sí lọ́wọ́ mi, ó máa ń dàbí pé wọ́n ń gba nǹkan ńlá lọ́wọ́ mi ni. Ọjọ́ tí, tí ò bá ti ṣíná, tí mi ò rí iná charge fóònù mi, tí fóònù mi kú, tí mi ò operate rẹ̀, a kan máa dàbí pé mò ń miss nǹkan tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àbí ọjọ ti fóònù mi bàjẹ́ ti mo gbe lọwọ ibi ti wọn ti fẹ tunse ti mi o lo fóònù fún bi ọjọ méjì a se lórí bi i pe nǹkan ńlá kan wọn ti gba lọwọ mi so, ẹ̀rọ phone ni mo, ni mi ò le ṣe láì má lò.

Mo máa ń ṣeré ìdánì láti ìgbà èwe títí di ìsinyí, ó kàn jẹ́ pé nísinyí mi ò kì í ṣe dáadáa mọ́ torí àwọn wo ni mo fẹ́ máa bá ṣe eré ìdánì, ìgbà mi mò kàn lè bá, mo kàn lè bá ìyàwó mi ṣeré. Ìdánì, àwọn ìgbà èwe mi ni mo máa ń sẹ dáadáa.

Ah, gbogbo nǹkan tó wà lórí pizza ni mo fẹ́ràn. Àwọn máyọ́nìsì, àwọn hotdog, gbogbo ohun kan ti wọn ń fi se pizza kò sí eleyi tí mi ò láìkì. Ó tún wa depend lórí ibi tí mo ti ra pizza yẹn. Nítorí àwọn nǹkan o mọ pizza n ṣe dáadáa. Àmọ́ ibi tí mo ti ń ra pizza, gbogbo nǹkan ti wọn máa ń fi ṣe, mo máa ń là pizza ni tí wọ́n bá ti jẹ ẹ́.

Ọjọ́ àwọn ìbí ìdílé wa ó pò, torí a pò nínú ìdílé wa. Ẹ̀kínní, èmi ọjọ́ ìbí mi ni, eh, April fo-- April seventeen, eh, seventeen April òun ni ọjọ́ ìbí tí temi. Ọjọ́ ìbí àbúrò mi òun ni September nineteen, ó ti ṣe kọjá. Ọjọ́ ìbí ẹ̀gbọ́n mi ta jọjọ wà ní Abuja yi òun ni March third. Ọjọ́ ìbí ẹ̀gbọ́n mi tó wà lékò January first ni, iyẹn mi tí ẹ̀ lè gbàgbé. Ọjọ́ ìbí àbúrò mi tó wà níí, tó wà níí Àkúrẹ́, ọjọ́ ìbí ẹ nàa April eleven. So, àwa wọn bí wa ní oṣù kan pẹ̀lú èmi pẹ̀lú àbúrò mi yẹn. Ọjọ́ ìbí àwọn ìdílé mi tí mo lè yèrè niyẹ̀ń nisìn.

Ah! Íyẹn, ìyẹn wà very easy láti mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ tí mo ti bá gbé papọ̀, mo ti, mo, mo máa ń, mo máa ń, mo máa ń gbọ́ ah irú, irú tongue, irú tone tí wọ́n máa ń lò. Mò dẹ̀ máa ń, mò dẹ̀ ti, mò dẹ̀ ti mọ eh ibi tí wọ́n, ibi tí wọ́n, ibi tí wọ́n gbé dàgbà bí ibi tí wọ́n ti wá. Mo ti bá àwọn people gbé dáadáa tó jẹ́ pé anybody tí mo bá ti bá pàdé tá jọ ń sọ̀rọ̀, tó bá jọ mọ Nigeria ni, mà, màá le guess ibi tó ti wá. Torí àwọn, àwọn pronunciation, bí wọ́n ṣe ń pronounce àwọn èdè kọ̀ọ̀kan, àwọn, àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ìyẹn ló máa ń fún wa ní ámọ̀ran pé ibi tí ẹni ti wá ni Aláùsá lélèyi, eh Yorùbá lélèyi, Íbò lélèyi, Ìdọ̀ma lélèyi, Tìfù lélèyi, eh ìgàlà lélèyi. Torí tí wọ́n bá fẹ́ pe àwọn, àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́, tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ pè a máa mọ̀, a máa mọ̀ bí wọ́n ṣe ń pè é.

Well, nǹkan tí mo máa ṣe tí mo bá jí nílẹ̀ mìíràn lọ́la, nǹkan tí màá kọ́kọ́ wò ni pé, ṣe ilẹ̀ tí, tí mo fẹ́ lọ tẹ́lẹ̀ ni? Ṣé ilẹ̀ tí mo ní dream àti lọ tẹ́lẹ̀ ni? Tàbí ilẹ̀ tí mi ò tiẹ̀ ní lọ́kàn pé mo fẹ́ lọ ni? Tí mo bá ti jí lọ́la báyìí tí mo rí ra mi ní UK àbí tí mo rí ra mi ní Canada, màá ma dúpẹ́ ni. Inú mi máa ń dùn gidi gan ni. Àmọ́ tí mo bá wá lọ jí lọ́la báyìí, tí mo wá lọ rí ara mi ní Somalia. Àbí mo lọ rí ra mi ní Afghanistan àbí ní Iran, màá ma gbàdúrà kí Ọlọ́run dá mi padà sí Nàìjíríà ni. Nítorí mi ò fẹ́ gbé ìlú, irú, irú ìlú yẹn.

Àwọn èso tó ń wu níbí, a tiẹ̀ ní èso, a ní igi máńgòrò nínú kọ́mpáund wa. Idi kangaroo mẹ́ta la ni nínú compound wa to n wu dáadáa. A tún ni igi, ẹ, ìbẹ́pẹ. Ìbẹ́pẹ náà ń wù. Èso rẹ̀ ń wù dáadáa, a máa ń jẹ́ ẹ́. A tún ní gúọ́fà. Gúọ́fà náà ń wù níbí. A tún ní òronbó. Òronbó ń wù níbí. So irú àwọn èso tó wà, tó wà lọ́pọ̀lọ́pọ̀ tó ń wù níbí niyẹn temi ti rí dáadáa.

Agbára máa ń padà lẹ́yìn àìsàn gígùn. Tí ẹni yẹn bá lo gbogbo ògùn tan ní kó máa lò, tí dókítà ní kó máa lò, tó bá ti lò ó ní pípe tí ó bá jẹ, tó bá dẹ̀, tó bá dẹ̀ ń jẹun tó ń tiraka tó ń jẹun torí tí ènìyàn bá ti ń ṣàìsàn, kì í láìkí a ti máa jẹun, appetite ẹ máa ń lọ, ṣùgbọ́n tó bá "try" tó bá ń jẹun tó dẹ̀ ń lo ògùn ní dédé, ó ti di dídan, ara ẹ̀, àìsàn yẹn máa lọ. Tí àìsàn yẹn bá dẹ̀ ti lọ, tó ń jẹun tó ń jẹun, tó bá fúnra bí ọ̀sẹ̀ kan sí i, agbára ẹ̀ máa padà wá.

Ní tòótọ́ lọ́wọ́lọ́wọ́ nísìí mi ò lo Wi-Fi. Data ni mó má n rà. Lóríí fóònù, mó má n subscribe fún data ni. Tí mó bá ti dé ibi iṣẹ́ ni mó má n lo WiFi. WiFi ibi iṣẹ́ wa ò dẹ yára tó. WiFi ibi iṣẹ́ wa kò tiẹ̀ kín dùn mó mi láti lò rárá torí kìí yára mọ.

Tí mo bá fẹ́ lọ sí ọ̀dọ̀ dókítà, mo máa kọ́kọ́ mú káàdì tí mo fi ń lọ. Àhà, èmi gangan fúnra mi mi ò kí ń lọ. Àmọ́ ìyàwó mi, ọmọ mi, tí wọ́n bá fẹ́ gbé wọn lọ sí ọ̀dọ̀ dókítà, a kọ́kọ́ mú káàdì lọ́ na. Tí a bá ti dé ibi dókítà, a máa jókòó sí reception. So a máa lọ, tí táímù bá ti kàn wá, a ti lọ sí-- a ti lọ rí dókítà. A máa rí wọn. Tí a bá ti ri wọn, a máa ṣàlàyé nǹkan ti- tó ṣẹlẹ̀. Wọ́n lè run nu test. Tí wọ́n bá ti run nu test, wọ́n á kọ òògùn pé tọ́ ǹkan báìbàí, òògùn báìbàí ni ká lọ ra. Tí a bá ti ro òògùn yẹn, a tún a máa padà wá sílé, wọ́n á máa bẹ̀re síi, máa lò ó.

Àwọn iṣẹ́ pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tó wù mí ṣùgbọ́n tí mi ò tíì ṣe. Taa máa ń sọ̀rọ̀ ní, táa bá fẹ́ sọ̀rọ̀ nípa ilé iṣẹ́. Àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan wà tó wu mí kí n bá wọn ṣiṣẹ́. Àmọ́ mo ti "try" àti ṣiṣẹ́ nbẹ̀ tí mi ò papà rí iṣẹ́ ń bí bẹ̀. Bi àwọn iṣẹ́ "comminication company" bi "MTN" tàbí "glo" mo ti "apply" fún "Glo", mo ti apply fún "MTN" rí, tí mi ò rí ṣiṣẹ́, tí mi ò rí iṣẹ́ ṣẹ́ ń bí bẹ̀. Àìní tó bá tún jẹ́ iṣẹ́ ọwọ́ ni. Mo fẹ́ràn iṣẹ́ "barbing" ká máa gerun. Iṣẹ́ tó dá ni tó jẹ́ pé owó kékeré ni wọ́n fi ń dá lé iṣẹ́ yẹn kalẹ̀. Àmọ́ ère dáadáa wà nbibẹ̀ tí ènìyàn bá ti ń rí "customer". Mo laiki isẹ̀ yen. Mo tún laiki iṣẹ́, "computer training center" àbí business center. Ìyẹn owó tí èeyàn fi máa ń dá lé iṣẹ́ yẹn kalẹ̀ po díẹ̀. Àmọ́ èrè tún wà níbẹ̀ dáadáa. Mo ní "plan" àti dá ilé iṣẹ́ yẹn kalẹ̀. Mo de gbolorun gbo pe ojo kan ma da ile iṣẹ́ yen kalẹ̀. Àwọn iṣẹ́ tó wù mí láti máa ṣe nìyẹn tí mi ò rà ye ṣe.

Tí mo bá ti fẹ́ dáhùn fóònù níbi iṣẹ́, tó bá jẹ́ àwọn "colleague" ló pè mí níbi iṣẹ́, inú ọ́fíìsì mi ni mo ti ń dáhùn. Màá dáhùn nínú ọ́fíìsì kí n mọ̀ bóyá wọ́n fẹ́ kí n wa ràn wọ́n lọwo láti ṣe ǹkan ni. Ṣùgbọ́n tó bá jẹ bí private call ni, bó bá jẹ ìyàwó mi lọ pé mi tàbí ọ̀rẹ́ mi kan láti ìta lọ pè mi, mo má ń jáde kúrò nínú office ti má lọ pick call yẹn.

Ti mo bá fẹ́ se ìdúàdúrà, a máa ń gbà, mo máa ń gbàdúrà pẹ̀lú "family" mi ni èmi àti ìyàwó mi. A máa jó jó ń gbádùra. Tí, tí mo bá tún ní "challenge" tó jẹ́ pé mo fẹ́, mo fẹ́ kí Ọlorun ran mí lọwo láti, láti "overcome", mo dẹ̀, mo máa ń gbàdúrà. Àdúrà, tí mo bá, tí mo bá dánikàn wà nílé, mo máa ń gba, ìgbà mìíràn tí mo bá ń rìn lójú ọ̀nà, mo máa ń gbàdúrà. "So", ibikíbi tí, tí ẹ̀mí yẹn bá ti, tí mo bá ti wà tí ẹ̀mí yẹn bá ti ní kí n gbàdúrà, ìgbà mìí gàn níbi iṣẹ́, máa gbàdúrà.

Ìtàn tí ìyá mi àgbà máa ń sọ fún mi ni ìtàn ìgbà tí wọ́n ń ja ogun civil war ní Nai-ní Nigeria. Òkúta kan wà ní ìlú wa tí wọ́n ń pè ní, eh, Olosunta. Orúkọ òkúta yẹn jẹ Olosunta. Wọ́n ní òkúta yẹn ìgbà tí wọ́n ń ja ogun. Wọ́n máa ń sọ fún wa pé òkúta yẹn la ẹnu àwọn ẹro wọ inú ẹ̀. So àwọn ẹro tó wọ nú òkúta yẹn pé wọn wọ́n ló pé òkúta yẹn ò lè gba gbogbo wọn tán. So òkúta yẹn tun wáa sọ̀rọ̀ fún òkúta ìmi tí wọ́n ń pè ní Ọ̀rọ̀lẹ̀. Àwọn òkúta, gbogbo òkúta méjèèjì yẹn, gbogbo wọn pátá ni mo, mo ti dá, mo ti rí wọn sójú. So wọ́n ní Ọ̀rọ̀lẹ̀ yẹn wá la ẹnu náà. Ó wá jẹ́ kí àwọn ẹrú yóò kú. Kan woonu òkúta yen. Òkúta yẹn wà ní ìlú Ìkẹ́rẹ́ ní Ekiti State nísìínyi. So ìgbà tí ogun wa tán, Olosunta wá la ẹnu padà. Àwọn gbogbo àwọn ẹrú tó wọ inú Olosunta wọ́n jáde. Ọ̀rọ̀lẹ̀ wọ́n wá sọ fún un pé kó la ẹnu padà kí àwọn ẹro tó wọ inú ẹ̀ kó jáde. Ọ̀rọ̀lẹ̀ kò lárùn. Àwọn eri to wa nínú e wo si wa nínú e, so òkúta orole nisiin, ti eyan ba ti ngba ibi bẹ̀ lọ sóko, tí ènìyàn bá ń gba ẹgbẹ́ òkúta yẹn lọ sóko, wàá máa, a máa a gbá'ri wo nínú ẹ̀. A máa a gbá'ri wo àwọn èèyàn nínú ẹ̀. Bí wọ́n ṣe ń gbá lẹ̀, bí wọ́n ṣe ń gúnyán, bí wọ́n ṣe ń gunáta, bí wọ́n ṣe ń pariwo. So tí a bá ti ń béèrè, tí a bá ti bá béèrè wá ní, eh, àwọn ẹrú tí tó wà nínú òkúta yẹn nígbà ogun, tí òkúta yẹn ó, ó kọ̀ láti láńukalẹ̀ kí wọ́n jáde pé àwọn ló ṣípa wa ń bi bẹ̀ títí dè níyi àló, eh, ọ̀rọ̀ tí àwọn bàbá wa àgbà àti ìyá wa àgbà máa ń pa fún wa ni. Mi ò mọ̀ bóyá òótọ́ ni, bóyá, bóyá irọ́ ni.

À, èmi ò tíì wọ ọkọ̀ òfurufú rí. Èmi tí wọ ọkọ̀ òfurufú rí so mi ì lè sọ bóyá màá like àti jókòó sí, eeh, ẹsẹ̀ fèrèsé ọ̀nà ibi tí fèrèsé wà tàbí ibi tí o ṣí fèrèsé. Èmi tí wọ inú ọkọ̀ òfurufú rí, ṣùgbọ́n lágbára ọlọ́run, màá wọ inú ọkọ̀ òfurufú lọ́jọ́ kan mo mọ̀.

Igbe ayé ni láti yípadà ti èeyàn bá ti kó lọ sí ìlú nlá. Tèeyàn, ìgbà tèeyàn wà ní ìlú kékeré, nǹkan tó wà ní ìlú yẹn, bí ìlú yẹn ṣe kéré sí, la ṣe máa "manage" ṣi. Ṣùgbọ́n tí Ọlọ́run bá wá laná tó dá, tó wá kó lọ sí ìlú tó, tó tóbi, ibi tó fẹ̀, ibi tó máa kó, ibi tó kó lọ yẹn náà, ó máa ní láti, ó ní láti "change". Ó ní láti bẹ̀rẹ̀ sí máa lo àwọn nǹkan tí ò lò rí ní ìlú kékeré yẹn. Ó ní láti bẹ̀rẹ̀ sí máa ṣe bí àwọn tó ń gbé ìlú nlá ṣe ń ṣe.

Nǹkan tí mo máa ń sọ nígbà tí mo bá ní láti kọ̀, bóyá nǹkan ṣẹlẹ̀ àbí wọ́n fi nǹkan lọ̀ mí pé nǹkan báyìí báyìí la fẹ́ ṣe o, nǹkan báyìí báyìí la fẹ́ ṣe o tí èmi ò gbà, tí mo bá fẹ́ kọ̀, nǹkan tí mo máa kọ́kọ́ sọ ni pé, "ní tòótọ́ o, ọ̀rọ̀ tí ẹ gbé wá yìí, ó ṣe pàtàkì, ó da o, ṣùgbọ́n èmi ò ní, èmi ò rò pé màá lè bá yín, dọ́wọ́ sí i, mi ò ní lè ṣe é torí ìdí báyìí báyìí, ìdí báyìí báyìí ni." bóyá mo kàn lè sọ fún wọn pé, "Tọ̀, bóyá iṣẹ́ ò ní jẹ́ kí n, iṣẹ́ mi ò ní jẹ́, iṣẹ́ mi ò ní gbà mí láàyè àbí, ìjọ tí mò ń lọ, mi ò ní lè ráyè àti màá, ṣe irúu kiní yẹn." Tí ó bá tún jẹ́ bí òwò ni, mo lè sọ pé, "mi ò ní ráyè àti máa ṣòwò yìí àbí mi ò rí owó tí mo lè fi bẹ̀rẹ̀ òwò yẹn." láíláí mà á ní mi ò ní ṣe é, so, bí mo ṣe ń kọ nǹkan nìyẹn.

Ẹ̀pà àti kúlíkúlí àwọn oúnjẹ tó jẹ́ pé wọ́n máa ń, wọ́n ń ta dáadáa ní sáidi ọ̀dọ̀ wa n bíi yi niyen. Torí ẹ̀pà, tan ba ti din ẹ̀pà, ọun làá fi ń wa gààrí. Kúlíkúlí dè kèrè, ẹ̀pà náà ni wọ́n fi ń se kúlíkúlí. Àmo emí fẹ́ràn kúlíkúlí ju ẹ̀pa lọ. Torí epo òróró tó wà lára ẹ̀pà ó pọ̀ ju ti kúlíkúlí lọ. "So", mo fẹ́ràn kúlíkúlí ju ẹ̀pà lọ torí tí mo bá ti ń jẹ ẹ̀pà tó bá pọ̀ jù, ó máa ń jẹ́ kí "pimples" máa jáde ní ojú mi. "So", àwọn tó ń ta kúlíkúlí, ẹ máa rí wọn nínú ọjà. Wọ́n yàtọ̀ sáwọn tó ń ta ẹpa. Ẹ̀pà dè kèrè, wọ́n ń ta ti éleyi tí wọ́n ti dín, wọ́n tún ń ta ẹ̀pà sísè. Ni àsìkò ẹ̀pà tó bá ti ń, tó bá ti ń jáde. Àsìkò táa wa báyìí, àsìkò ẹ̀pà tútù ni. "So", wọ́n máa ń ta ẹ̀pà sísè ńsì. Gbogbo ẹ̀ patá ni mo laiki. Mo laiki ẹ̀pà, ẹ̀pà, especially ẹ̀pà síse yẹn, mo máa ń like ẹ̀ dáadáa.

Ah, bí mo ṣe ń gba èèyàn láàmọ̀ràn nínú ọ̀rọ̀ tó bá nìra. Láìpẹ́ yìí gan, mo sì gba àbúrò mi ní àmọ̀ràn. Mo máa ń, mo máa ń níkan, màá ní kí ẹ̀yàn kó jókòó, màá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa orí tìtè mi, nǹkan tí èmi ti fojú mi rí. Ẹ̀ kín tó bá bẹ̀rẹ̀ sí máa gbà á ní àmọ̀ràn, kí n tó bá bẹ̀rẹ̀ sí máa gbà á ní àmọ̀ràn torí èmi mo ti, mo wà very exposed. Nǹkan tí èèyàn bá ti ń go through, èmi mọ́ irú nǹkan tó lè, tó lè ṣe, kó lè, kó lè, kó lè túra, kó lè tú lára, kó lè jẹ́ kí wàhálà yẹn, ìṣòro yẹn kó kúrò ní orí ẹ̀. So, bí mo ṣe máa ń fún ènìyàn ní àmọ̀ràn niyẹn o.

Nǹkan tó máa ń múnú mi dùn kódà ní ọjọ́ ti ó bá dára ni pé mo gbẹ́kẹ̀lé Olúwa. Mo mọ̀ pé Olúwa ló ń ṣe ohun gbogbo. Ọjọ́ ti ó bá dà, mo mọ̀ pé ọjọ́ yẹn bí ọjọ́ àdánwò ni. Ẹ̀, ọjọ́ mi máa wá tó jẹ́ pé ó máa dà, ó ti ẹ̀ máa dà ju ọjọ́ tó, tí mo ti má, tí mo ti, ẹ́, record pé òun lo dà ju. Ọjọ́ mi ń bọ̀ tó máa dà ju dáadáa torí ìrètí, mo ní ìrètí dáadáa. Mo ti ṣe àwọn nǹkan, àwọn nǹkan wà tí mo ti ṣe sílẹ̀ tí mo mọ́ pé, tí mo ń retí pé Ọlọ́run máa jẹ́ kó ṣe nǹkan tó dà. So, nǹkan tó, tó máa ń múnú mi dùn ni yẹ́n tí, à, ọjọ́ ò tí è bá dà.

Nígbà ìsìnkú ní àdúgbò, àwọn ọ mọ̀lẹ́bí ẹni tó kú, àwọn alábáṣiṣẹ́ pọ̀ ẹ, àwọn ọ̀rẹ́ ẹ, wọ́n máa ń wá. Tí wọ́n bá ti wá, wọ́n a wáá péjọ. Tí ó bá jẹ́ pé ilé tí wọ́n máa pe olùṣọ-àgùntàn ni, kó wá wàásù, kó gbàdúrà. Kán tó máa gbé òkú yẹn lọ sin, wọ́n á ṣé bẹ́ẹ̀. Tí ó bá tún jẹ́ àwọn onímọ̀le ni, ẹ, àwọn náà wọ́n máa ń ṣe títí wọn bẹ́ẹ̀. Tí, so tí wọ́n bá ti gbàdúrà yẹn tán tí wọ́n wàásù, wọ́n á gbé ẹni náà òkú wọn a lọ sìn. Bí wọ́n ṣe ń ṣe ìsìnkú níbí nìyẹn.